Ti ó bá di ọjọ́ tí mo ṣe ọjọ́ ìbí mi, ní àárọ̀ kùtùkùtù àwọn òbí mi máa pe mi, wọ́n máa ṣàdúrà fún mi àti àwọn ọmọlẹbí mi. Só, a máa dáná gbogbo wa máa jáde, a máa lọ ṣeré níbẹ̀ a máa ra nǹkan ẹbun fún mi, a máa fi ṣe àjọyọ̀ ọjọ́ náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi tùràrí but kì í ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìgbà mìíràn tí mo bá fẹ́ ṣe àdúrà máa fi tùràrí, kí àdúrà mi lé bá te te gbà ní àtọ̀dọ́ Ọlọ́run. Àti ìgbà mìíràn ní alẹ́ ti bá fẹ́ sùn, mo kọ̀ lè dedé fi tùràrí, nítorí pé a ní gbàgbọ́ pé ó máa ń bá wa lé àwọn èmí òkùkùn jìnà kuro nu ilé tí ẹnìkọ̀ọ̀kan wáa gbé.

Nǹkan tí mo máa ń fún àwọn èyàn tí mi n kí ti ara níbi iṣẹ́ ni pé, bí tọ bá fẹ́ wá yá charger mi tí mo fi ń charge fóònù mi, so tí wọn bá wá bá mi pé kí n yá wọn, ẹsẹ̀kẹsẹ̀ ni n o fún wọn. Or, ìgbà mìíràn tọ bá láwọn fẹ́ sáré lo fóònù mi, pé áwọn fẹ́ fi pè ènìyàn, mo máa yá wọn tí mi ní wo ibẹ̀

Rárá o, èmi ò ṣe ẹni tí ó ní ọgbà. Ẹni tó ní ọgbà ó máa ń jẹ́ àwọn èèyàn tí ònísùúrù tí ó dẹ̀ máa ń tètè bínú. Kíni ẹ dẹ̀ máa ń fa ifá sẹ́yìn fún ẹ̀dàkéẹ̀dà tó ba ní ọgbà nítorí ọjọ́tí olóre wọn bá di àìnísùúrù wọn máa ti wọn dé ibi tí kò da.

Kò sí ẹ̀dá kẹ́dà láyé yìí tí owó máa tó. Okan jẹ́ ní pé ìtẹ́lọ́rùn gọ̀gọ́ lójú. Iye kíiye tí ó bá jẹ́ tí ẹ̀dá ń gbà ní iṣẹ́ tó ń ṣe, tí ẹ̀dá bá ti nítẹ́lọ́rùn, àti ó ń gbalù bá yíká lójú. Owo ti mo n gbá orí lè tómi iná tó. Àmọ́, Ọlákurú nítẹ́lọ́rùn, mò dẹ̀ ń fi ọpọlọ náà wómi lọ́sẹ̀ náà.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ dáadáa rí fún àwọn oníbàárà mi torí pé ọ̀pọ̀lọpọ̀ igbà igba mí tí iṣẹ́ yẹn bá jẹ́ iṣẹ́ kékeré. Wọ́n lè sọ pé kò sí owó púpọ̀ lọ́wọ́ àwọn pé kí n bá wọn ṣe ní ọ̀fẹ́ àti wípé ìgbà tí ẹni dẹ̀ jẹ́ oníbàárà mi, so mo ní láti ṣe iṣẹ́ yẹn fún wọn lọ́fẹ́ torí ó sì ń padà bọ́ lọ́dọ̀ mi tun wa ṣe nǹkan tí o maa mu.

Tí mo ṣe máa ń tọrọ àforíjì rèé, tí n bá ti ṣẹ̀ lọ́dọ̀ ẹ̀dá ẹni kankan, màá kọ́kọ́ sọ Astaghfirullahi, máa kọ́kọ́ tọrọ ìdáríjì látọ̀dọ̀ Ọlọ́run, màá tún wá lọ bẹ́ni yẹn. Ó lè má jẹ́ ẹsẹ̀kẹṣẹ̀ tí mo ṣẹ̀ yẹn, but tó bá ṣe díẹ̀, màá lọ bẹ́ni yẹn pé kí ó má bínú fún nǹkan tó ṣẹlẹ̀ lánàá àbí ìjẹta ab'ọ́jọ́sí. So that ẹni yẹn máa lè dárí jì mí.

Iru ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn jẹ́ ẹ̀bùn tó jẹ́ pé kí a ní ìgbáláyé láti lè sọ àwọn èdè kede tó wà láyé yi, so that gbogbo wa máa le máa gbọ́ra wa yé. A dẹ̀ máa gbọ́ understand nkan tí oníkálukú máa ń sọ èdè kede tí ò ba wun ko jẹ́ láyé, a máa gbọ́ra wa yé ó dẹ̀ máa dá tí gbogbo wa bá lè ní iru ẹbun náà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa kọ orin gidi gan-an nítorí pé o máa ń mú inú ara, o máa ń mú, o máa ń fa ìdárayá fún eeyan, ó de máa n mú inú ẹni dùn torí ilé ayé yì without orin kíkọ kò lè dùn torí pé ó jẹ́ ńnkan tó dáa gidi gan-an.

Tí mo bá ti siṣẹ́ tí ó bá ti rẹ mi, màá fẹ́ràn áti lọ sílé or inú yàrá kíkọ dá wà kí èmi nìkan wà torí kinle ní ìsinmi. Nítorí pé tí mo bá wà pẹ̀lú ibi tí àwọn èèyàn wà, ibi tí àwọn èèyàn pọ̀ sí, ariwo tán bá ń pa àti eré tí wọ́n bá ń ṣe kò ní jẹ́ kí n, kí n ní'sinmi, kò dẹ́ní jẹ́ kí n wà, pa so. Ó máa n disturb.

Bẹ́ẹ̀ni, mo ní ètò láti fi iṣẹ́ mi lọ sí ìlú mi nítorí pé kò sí ẹ̀dá kéda láyé yìí tí ó fẹ́ ìlọsíwájú. Tí mo wá kúrò nílùú tí mo wà, ti mo ti lọ sí ìlú mi tun lọ dá iṣẹ́ yẹn lẹ̀, a tún fa ìlọsíwájú fún èmi àti àwọn ẹmẹ̀wà mi tí a jọ ń ṣe iṣẹ́ náà. Nítorí pé tí mo lọ fi nǹkan tí à ń ṣe nílùú wa lọ sí ìlú bomi, a tun jẹ́ ìwúrí fún àwọn ọmọ ìlú wa pé ó tún máa gbé ìlú wa ga.

Àwọn èrò mí fún iṣẹ ọjọ iwájú ni pé tí mo ṣe ń ṣe iṣẹ́ tí mò ń ṣe báyìí lọ́wọ́ kí n máa tọ́jú àwọn owó kéékèèké kan pamọ́ nítorí ọjọ́ iwájú kí n lè dá ilé-iṣẹ́ tèmi náà sílẹ̀ kí n láwọn ọmọ iṣẹ́ ní abẹ mi tó máa má ṣiṣẹ́ fún mi nítorí ọjọ́ ogbó kí emi náà le ní ìsinmi, kí ówo dé máa wọlé ṣó that mi n ni lè tọrọ jẹ lọ́wọ́ ẹ̀gbe.

Tí o bá di weekend ọjọ́ ìsinmi láàárín àwọn ọ̀sẹ̀, mo nífẹ̀ẹ́ sí jù láti máa fọ àwọn aṣọ tí bá ti wọ̀ láti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Nítorí pé ọjọ́ yẹn ni ọjọ́ tí mo máa ń ní ìsinmi lẹ́nu iṣẹ́. So, màá le rí ààyè ṣe gbogbo ǹkan tó bá yẹ kí n ṣe tó dẹ́wà wúlò fún mi, torí pé ọjọ́ kejì màá bẹ̀rẹ̀ iṣẹ́ padà.

Bẹ́ẹ̀ni, o ní ìgbà kan tí mo fẹ́ fi ibi tí mò ń gbé lọ sílẹ̀ lọ sí Èkó. Ọkọ̀ ojú, ẹ, ọkọ̀ ojú irin ni a gbà lọ, táwọn olóyin mò ń pè ní train. Ọkọ̀ ojú irin jẹ́ ǹkan tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn àti àwọn oníbàárà àti àwọn tó ń ta ọjà ni na máa ń gùn, torí pé ó máa ń rin ìrìn tó gùn láti ìlú bikan sí lú mi. Nígbà mí, ó lè jẹ́ agbègbè kan ṣágbègbè ni ọkọ̀ ojú irin máa ń lọ. Ó dà ẹ́ tu ń jẹ́ wi pé owó ẹ tú, ó tún jẹ́ ǹkan tí àwọn aralu le afford.

Emi ní, ní tèmi bi mo se n màá ṣe, bi mo se màá ṣàkópọ̀ fún ìrìnàjò ni pé tí bá fẹ́ rìnrìnàjò ní ọ̀la àti ọjọ́ méjì sẹ́yìn, mo ti máa kó gbogbo aṣọ mi tí màá fọ̀, màá lọ, máa kó sínú báàgì mi. Mo dẹ̀ tí máa wá owó tí máa náà ní ìrìnàjò tí mò ń lọ. Ti ó bá ti wá di ọjọ́ náà, màá tètè gbéra bí gẹ́gẹ́ bí ago mẹ́fà, àro kùtùkùtù, màbọ̀ ṣonà, màá dẹ̀ lọ wọkọ̀ lọ sí ibi tí mò ń lọ.

Àkókò tí máa fí ń rẹ́ṣì, ó jẹ́ ní àárín tí ọ̀sẹ̀, àárín tó ọ̀sẹ̀ bá parí. So ọjọ́ náà, a kì n ṣe iṣẹ́ kankan ní ibi iṣẹ́. Ó jẹ́ kí ọjọ́ yẹn jẹ́ ọjọ́ tó ṣe pàtàkì gan láàrín ọ̀sẹ̀ tí gbogbo ènìyàn máa fí ń sinmi. Ó jẹ́ ọjọ́ ìsinmi fún gbogbo ẹ̀dá aláyé. Ó dẹ̀ ṣe pàtàkì gan tọ́rí ẹ̀dá tó wá ń ṣiṣẹ́. Bí i irin tí ó ń sinmi rárá kó tó ẹkẹ tó mọ, ó máa rẹ́, ó dẹ̀rí bá abẹ́ kú.

Bẹ́ẹ̀ni, èmi gẹ́gẹ́ bí ẹni kan máa bá awon èeyàn sọ̀rọ̀ nípa èrò ìgbésókè. Nítorí i pé, gbogbo ẹ̀dá láyé yii ló fẹ́ ìrànlọ́wọ́ ló dẹ̀ wá ìgbéga lẹ́nu iṣẹ́ kíṣẹ́ tí wọ́n bá n ṣe. Nítorí ẹ, èmi àti àwọn ará mi àti àwọn ọ̀rẹ́ mi a máa n sọ̀rọ̀ nípa báṣe lè jẹ́ èèyàn ta ṣe lè lákojọ nínú ọdún tí a wọ̀ yìí. Nítorí i pé, kò sí ẹniyan kan láyé yii tí ò fẹ́ nǹkan tó da.

Ní ibi tí mo bá ti ń, tí èmi ti siṣẹ́, tí o bati tó ago méji àbọ̀, màá gba ààyè pé mo fẹ́ lọ jẹun. Tí mo bá dẹ́ tí dé ibi tí mo fẹ́ lọ jẹun, ó pẹ́ mi jù, mi ò gbọdọ̀ lò ojú, ìṣẹ́ ojú ogún lọ, ogún ìṣẹ́ jú lọ. Ti n ba ti lò ogún ìṣẹ́ ojú, màá padà sí ẹnu ìṣẹ́. Ti báwa lò ju bẹ́ẹ̀ lọ, ẹni tí mo bá ń ṣiṣẹ́ yóò pè mi, yóò beere lọ́wo mi pé, ibo mo gbà lọ, kíni mo lọ ṣe? Ti mo fi pé tí bá sọ fun pe mo lọ jẹun, yóò bínú, yoo sì máa sọ fún mi pé kí n má ṣe bẹ́ẹ̀ mọ̀ torí ọjọ́ mi pé tí bá fi ẹnu ìṣẹ́ sílẹ̀, ta ló máa wà níbẹ̀ tó máa pàrí iṣẹ́ tí mo bẹ̀rẹ̀?

Bẹ́ẹ̀ni mo ní ẹranko ìsìn, mo ń sin ediye àti pẹ́pẹ́yẹ pẹ̀lú ewúrẹ́ torí nǹkan ọ̀sìn o jẹ́ nǹkan tó da gidi gan-an ni tí ẹ bá ra nígbà tó wà n kékeré te bá tó dàgbà tó bá sì dàgbà tí ẹ ra akọ́ a tó bí, o máa, àwọn méjeji máa parapọ̀, wọn máa bímọ, ọmọ ẹ̀ de máa pọ̀, só yóò pọ̀ sí so owó tí ẹ fi ra yen e máa rí ilọ́po ilọ́pokò, o ko dàbí kí eyan máa ṣe nǹkan ọ̀sìn, nǹkan ọ̀sìn náà kò dàbí iṣẹ́, àwọn mi ò ní iṣẹ́ tó ń ṣe, nǹkan ọ̀sìn ló ń sin to de fi ń bọ ẹbí ati ara.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí ó ṣe ń wẹ̀. Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí ó ṣe ń wẹ̀. Àwọn òbí mi kọ́ mi láti kékeré, bí wón ṣe ń wẹ̀. Lárò kùtùkùtù, tí ọmọdé bá ti kọ́kọ́ jí àwa gbà, yóò sì lọ fọnu. Láti fọnú tán, ó máa gbómi, a lọ síléwẹ̀, ó sì lọ wẹ gbògbodè tí ara ẹ̀dánu. A máa mú ọṣẹ àti kọ̀ọ̀kan, a máa fi wẹ ara wa láti òkè dílẹ̀ kí a wá lè bá mọ̀. Torí àgún, ara ta máa ń ṣe iṣẹ́ ta máa ń ṣe àgún, ta máa ń ṣe sára láti aró di àlẹ́ẹ́, ó máa ń fa ìdọ̀tì sí ọ̀eyàn lára, ó sì lè kó àìsàn wọ ẹ̀yàn lára.

Èmi gẹ́gẹ́ bí èeyàn kan tí mo bá fẹ́ jẹun alẹ́, tí ago mẹ́jọ alẹ́ bá ti lu, màá lọ sínú ibi tí mo ti fẹ́ lọ ra oúnjẹ mi, àbí tí ìyàwó mi bá ti ṣe oúnjẹ, tó bá ti gbé wá, tí bá dẹ̀ ti jẹ́ bo ya bíi ìṣẹ́jú mẹ́wàá, ó pé jù ìṣẹ́jú mẹ́wàá, mo gbọdọ̀ ti jẹun tán. Kí n mu mi, kí n dẹ̀ sínmi, so that oúnjẹ tí mo jẹ́ á lè tètè ṣiṣẹ́ sára mi.

Bàtà tí mo máa ń wọ̀ tí mo fẹ́ràn jù lọ ni bàtà àwọ̀n ṣẹ́ẹ́rí tí wọ́n máa ń wọ̀ jáde táwọn olóyìnbo ń pè ni slippers. Ó jẹ́ bàtà tó jẹ pé ó rọrùn gan àti kí ẹsẹ̀ bọ̀. Kò dẹ n níyan lara lẹ́sẹ̀ tí èèyàn bá wọ̀, so òhun dẹ ní gbogbo èèyàn fẹ́ràn jù ní àdúgbò ibi tí mo wà. Ni gbogbo àdúgbò ibi tí mo wà, ó dẹ jẹ́ bàtà tó dáa.

Èmi jẹ́ bi gẹ́gẹ́ bí èmi emi jẹ́ bi èèyàn kan tó ní sùúrù gan, tó dẹ máa ń gbọ́ ìmọ̀ràn lẹ́nu àwọn èèyàn. Àmọ́ tí irú ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ níbi iṣẹ́, ó jẹ́ ibi tí mo ti ṣiṣẹ́ si mo dẹ̀ ti n ri owó mú lọlé, máa kọ́kọ́ fi ara balẹ̀ gbọ́ ọ̀rọ̀ náà. Kó bá jẹ́ emi mo jẹbi àbí emi mo járe, to bá jẹ́ emi mo jẹbi, màá bẹ eni náà pé kó máa bínú. Àmọn to bá jẹ́ emi mo járe, màá jẹ́ kan mọ̀ pé nǹkan tí ó ṣẹlẹ̀, màá ṣàlàyé fún wọn. Màá jẹ́ kan mọ̀ pé kan má ṣe iru ẹ́ mọ̀ pé mi ò like nǹkan tó ṣẹlẹ̀

Èmi bí ènìyàn kan bí mo ṣe máa ń tọ́jú ara mi rè, èmi ẹni iyekíye ti o bá wọlé sí mi lọ́wọ́ níbi iṣẹ́, màá kọ́kọ́ ra oúnjẹ fún ara mi, màá ra oúnjẹ máa jẹun, oúnjẹ ọjọ́ yẹn, oúnjẹ àárọ̀ ọ̀sán àti alẹ́. Tí mo bá tún ní nkán tí mo fẹ́ ra bíi bàtà mi, tí bàtà mi ò bá dámọ́, màá ra ẹ̀mí, mo dẹ̀ máa ra àwọn aṣọ kí èmi náà lè ṣara lóge díẹ̀ àti àwọn ìpara kí n lè ṣara lóge. Bí mo ṣe máa ń tọ́jú ara mi nìyẹn.

Èmi gẹ́gẹ́ bí èmi tí máa ń jẹun, mo ní iwà tó dára. Nígbà díè, nítorí kò sí ọmọ tó bá gba ilé-ìwé kọjá, àwọn olùkọ́ máa ń kọ́ wa pé a máa ń jẹun, kí a má ṣe ba anybody soro, tori asa le gbabe sa ka bodies ọ, torí a tá lè gba bẹ̀, sápa, sáa wa lórí. Ohun tá a máa ń jẹun ṣé pàtàkì pé kí a má bẹ ẹni kankan sọ̀rọ̀ àbí kí á má bá ẹyan parìwọ̀ torí a ti bẹ̀ àwoń mì, a ti bẹ̀ awon tá máa sápa wọn lórí kí wọ́n gba bẹ̀ kulẹ̀. Tori, mii ba anybody fa wahala.

Èmi, mi kì í kọ ìròyìn ní ibi iṣẹ́ o. Èmi jẹ́gẹ́ bí ẹ̀yàn kọ́ jẹ́ pé mi ò fẹ́ràn sí kí máa kọ story, kí máa kọ ìròyìn, kí máa kọ anything mi ò nífẹ̀ẹ́ sí. Àmọ́ mo rí i ní àwọn ọ̀rẹ́ lọ́pọ̀lọpọ̀ tó fẹ́ràn láti máa kọ ìròyìn, ǹkan tí àwọn máa ń fi ṣe ìdárayá ti wọn nìyẹn. Ṣùgbọ́n tèmi ò ní nífẹ̀ẹ́ sí láti máa kọ ìròyìn nítorí pé ó máa ń gba àkókò ó sì máa ń ro mí lójú púpọ̀

Bẹ́ẹ̀ni mò ń pe awọ́n oníbàárà tuntun gẹ́gẹ́ bí gbogbo oni iṣẹ́ ọwọ́ tó wà lágbàáyé, èèyàn ò gbọdọ̀ ní oníbàárà kan ṣoṣo. Tí mo bá ti ṣe iṣẹ́ tuntun, màá fi hàn àwọn èèyàn tó lọ̀ pé à, eléníyàn, nǹkan iṣẹ́ tí mo ṣe léyiọ, ẹwò iṣẹ́ tí mo ṣe lé ṣẹ́ ẹ̀ láìkẹ́, àti bẹ́ẹ̀ màá gba contact wọn, a wáa máa bá ara sọ̀rọ̀ lórí fóònù. Nítorí pé àti bẹ́ẹ̀, tí báa bá ṣe iṣẹ́, ẹni ẹ̀na lè gbádùn iṣẹ́ tí mo ṣe kó nífẹ̀ẹ́ sí i gan, kó tún sọ fún ọ̀rẹ́, ó tún mú oníbàárà tuntun wá. Ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí àwọn oníbàárà tuntun ṣe ń wá sọ́dọ̀ mi nìyẹn.

Gbogbo oníṣẹ́ ọwọ́ láyé gbọdọ̀ jẹ́ ẹni tó ní sùúrù gidi gan. Gẹ́gẹ́ bí oníbàárà, àwọn náà gbọdọ̀ jẹ́ ẹni tó ní sùúrù. Àmọ́ gẹ́gẹ́ bí oníṣẹ́ ọwọ́ tó fẹ́ ta ọjà ẹ fún àwọn oníbàárà, o gbọdọ̀ jẹ́ ẹni tó fàbọlẹ̀ gidi gan láti bá wọn sọ̀rọ̀. Àjẹ́bẹ́ẹ̀, o lè gbàbe bínú kó sọ pé àwọn là ń gbéṣẹ́ wá fún ẹ. Báwo ni dè pé ìí bá wọn sọ̀rọ̀ dáadáa, kó bínú lọ. Ìgbà mí, àwọn mi máa sì sì bínú, tọ́í máa fún wọn gbà te. Nítorí ó ṣe pàtàkì gidi gan pé yóò kọ́ ẹ̀kọ́ nílé kó lè mọ bí ìí máa bá àwọn oníbàárà ẹ sọ̀rọ̀. Nítorí tó fẹ́ kí ilé iṣẹ́ ó gbòòrò jù bẹ́ẹ̀ lọ.

Omi tí èmi nìkan máa ń mu lójoojúmo á tó ike kan sí méjì, ike five litre ómi. Nítorí pé gbogbo èeyàn láyé yìí ó gbọdọ̀ nífẹ̀ẹ́ sí omi lọ́pọ̀lọpọ̀. Nítorí pé àwọn dọ́kítà gan won fi jẹ́ kó ye wa pé omi ń ṣiṣẹ́ ní ara gbogbo ẹ̀dá láyé yii. Pé omi ní seventy percent ara, omi seventy percent ara ẹ̀dá láyé yii. A gbọdọ̀ máa mu omi gidi gan, pàtàkì lọ tí a bá jẹun. Ntorí pé à le bà wá se oúnjẹ ta jẹ de lẹ̀ tí ó ní dáwa lámù.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi lọ́pọ̀lọpọ̀ gan, torí pé èmi mo jẹ́ ẹni tó fẹ́ràn bọ́ọ̀lù àfẹsẹ̀gbá gidi gan. Tí a bá dé ṣe tán bá yín gba ara wa lórí pápá, ó máa ń jẹ́ kí lẹ́yìn tí a bá gbá bọ̀tán, ó máa ń jẹ́ kí orí máa ń fọ́ mi gidi gan. Àma tó bá ti wá fọ́ mi, màá lọ sọ́dọ̀ àwọn dókítà, lọ gba òògùn tí màá lò si. Lẹ́yìn ọjọ́ kan, ọjọ́ méje ó ti padà lọ. Nítorí pé àìsàn Ọlọ́run gan sọ pé òun dá oúnjẹ, òun dá omi, òun tún dá àìsàn, òun tún dá Ọlá. So kò sí ẹ̀dá ọpọlọ láyé yìí tí àìsàn ò kí ń ṣe.

Gẹ́gẹ́ bí èmi ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́ tèmi, tí bá ti kọ́kọ́ dé ibi iṣẹ́ ní àárọ̀, màá ti wo àwọn iṣẹ́ tí mo ṣe tì látàná. Màá tún máa wo tuntun tí mo fẹ́ ṣe ní eni. Èmi máa kọ́ parí tí mo ṣe lánàá yẹn. Màá dẹ ti máa wo ago. Màá ti mọ̀ pé ìṣẹ́jú báyìí, wákàtí báyìí ni màá fi ṣe iṣẹ́ eleyi tàn kí n tó bẹ̀rẹ̀ mí. So, èèyàn ò gbọdọ̀ kó iṣẹ́ pọ̀. Ko wá sọ pé òun fẹ́ parí gbogbo ẹ̀ torí pé ara ló máa padà fàbọ̀ sí i. Ara máa padà máa ní or kàrá máa ro. Ó máa ti wo àkókò pé bi mó e fẹ́ parí iṣẹ́ yẹn. To bá ti wá súnmọ́ ago méje tí màá parí iṣẹ́, ìyé nǹkan kí nǹkan tí ń bá máa ṣe lọ́wọ́ tí àkókò yẹn bá ti tó, màá parí nǹkan tí mo ṣe. Mi máa sọ di ọjọ́ kejì.

Èmi, mi ò tíì lọ sí Ago ri torí pé mo jẹ́ ẹni tí ó like wàhálà púpọ̀. A dé máa ń gbọ́'ròyìn láàrín àwọn tó ti lọ sí Ago ri pé ibẹ̀ jẹ́ ibi tí kò dá gidi gan. Igbà mìíràn, ò sì òjò máa ń ro, òjò máa ń rọ́ sí wọn lára bẹ̀e, ẹfọ̀n dẹ́ máa ń jẹ wọ́n, àwọn èèyàn púpọ̀ náà máa ń kó sínú yàrá papọ̀. Kò dẹ́ daa, èmi ò dẹ́ gbàdúrà kí n lọ sí Agọ́, nítorí náà mi kìi n ṣe nǹkan kí nǹkan tó lè fa wàhálà sí mi lọ́rùn àbí tó lè dá jàmbá sí mi lára.

Gẹ́gẹ́ bí èmi, èmi ọmọ Yorùbá tó bí nílẹ̀ Yorùbá, àwọn àṣà tí a máa ń ṣe, àṣà Yorùbá pín sí oríṣiríṣi. Àkọ́kọ́ aṣọ, àwọn Yorùbá ní ìfẹ́ sí aṣọ àtayébáyé. A máa ń wọ ìdà ṣíkí àti fìlà àbí ti ajá. So ẹnikẹ́ni tó wá wọ aṣọ ìdà ṣíkí àti fìlà àbí ti ajá, ẹnikẹ́ni tó máa pàdé lọ́nà, ó mọ̀ pé ọmọ yìí, ọmọ Yorùbá dáadáa ni. Ikeji, a tún ní oúnjẹ tiwa. Gẹ́gẹ́ bí oúnjẹ Yorùbá bí amala àti ewédú, ẹ́, iyán pẹ̀lú ẹ̀gúsí. Bí i àwọn oúnjẹ ìràn yìí, wọ́n ti mọ̀ pé àwọn ọmọ Yorùbá tan bi sinu Yorùbá ló máa ń jẹ àwọn oúnjẹ báyìí. A dẹ̀ jẹ, àwọn ọmọ Yorùbá a dẹ̀ jẹ àwọn tó láìkẹ́ ẹ̀sìn gan bí Mùsùlùmí àbí Krístẹ́nì ni a máa ń ṣe.

Èmi mo nífẹ̀ẹ́ sí orin gidi gan-an gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ó jẹ́ máa ń like kí n máa gbọ́ àwọn orin Yorùbá, àwọn orin tó ti kọ bí i orin Ayinla Omowura. Ìgbà mí, pe láwọn orin àwọn tó n lọ́ńsí tí wọ́n ń pè ní Afrobeati bí i àwọn Davido, Wizkid. Orin náà máa ń mú ara ya gágá, ó jẹ máa ń jẹ́ ki ínu ènìyàn dùn láti lè tete ṣe nǹkan kíkan tí ó bá ṣe lọ́wọ́. Gbigbọ́ orin jẹ́ nǹkan gidi gan-an tó sì máa ń múnú ọmọ ènìyàn dùn.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ni ẹgbẹ́ àwọn afi, àwọn àgbábọ̀ ẹlẹ́sẹ̀. Àwọn àgbábọ̀ ẹlẹ́sẹ̀ ó jẹ́ ìkannu eré ìdárayá òde òní tí gbogbo ọmọ àti àgbàlagbà tó nífẹ̀ẹ́ sí jùlọ nítorí pé kò sí ẹni tó wà láyé yìí tí kò fẹ́ràn sí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá nítorí pé ó máa ń mú inú gbogbo tọmọdé tàgbà dùn. Ó dẹ̀ jẹ́ eré tó yára gágá. Ẹnìkẹ́ni tó bá ń gbárù ìkan bá ẹ, ó tún lè, Ọlọ́run tún lè tètè gbàdúrà rẹ̀, kó tún fi gùn ibi òkè, kó tún fi lọ sí àwọn ìlú mẹ́rẹ̀mẹ́rẹ̀ tó wà láyé yìí lórí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá yìí.

Ìgbà méjì ni èmi máa ń fọ eyín lójúmọ́ nítorí pé àwọn dókítà wọn sọ pé a gbọ́dọ̀ máa fọ eyín wa ká tó jẹun ní àárọ̀ kùtùkùtù tó bá dẹ̀ di alẹ́ ká tó sùn ká fọ nítorí gbogbo àwọn nǹkan tí a ti jẹ tó ti asù wa léyín tí a bá fọ lálẹ́ yóò yọ kúrò bá dẹ̀ máa fi sùn a máa fi jẹun àwọn bacteria tó ti wà lẹ́yìn ọ̀kàn-ún wa tí a bá ti jí lára kùtùkùtù ká fọ nítorí ẹni tí ó fẹ́ràn sí láti máa fọ eyín rẹ̀ gbogbo eyín ẹ máa bùtà ó dẹ̀ máa dẹ́tí gidi gan an ó sì máa ma rùn kò lè bá ẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀

Ìgbà tí mo máa ń ṣe ìmọ́tótó ilé mi, ọjọ́ Àlàmísì nítorí àwọn ìjọba orílẹ̀ èdè gan fí ọwọ́ sí ọjọ́ Àlàmísì kí gbogbo òṣìṣẹ́ àti ilé iṣẹ́ lá wọn tó ń gbé nílé kan máa ṣe ìmọ́tótó inú ilé. Nítorí pé gbogbo ìdètí ta ti ṣe sínú ilé láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ títí dé ọjọ́ Àlàmísì, a gbọdọ̀ ṣe ìmọ́tótó gbogbo inú ilé yẹn. A jẹ́ bẹ́ẹ̀, gbogbo ìdètí yẹn máa ma po síní, tó bá dé tíya ó sì máa ma rùn. Kò ní le jẹ́ kí a lè jó wọ inú ilé tí wa.

Mo jẹ máa ń mú àwọn èrò tuntun wá ni. Nígbà mí tí bá sùn, tí bá ṣe sùn, mo lè fi, mo lè lálàá. Nípa nǹkan tí bá fẹ́ ṣe tó bá ń rú mi lójú, mo lè lá àlá. So tó bá dọjọ́ kejì, kíní ẹlẹ́tì tí wá wá sí mi lọ́kàn kì í ṣe, àbí kí n fi lọ àwọn tí a jo ń ṣiṣẹ́ ní ibi iṣẹ́, màá béèrè lọ́wọ́ wọn pé "Ẹni yìí ò ṣe o mọ̀ ọ nípa nǹkan báyìí." Wọn á ní "À, òun mọ̀ ọ nípa òun" tó bá kọ́ mi. So nǹkan ọgbọ́n tí e a tọgbọ́n tọdọ mí la máa lò papọ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Bá nìkan tí mo fẹ́ran orí bàtà, aṣọ àbí oúnjẹ, mo lè rà lórí Íńtánẹ́ẹ̀tì. Àwon imi dẹ́ tún wà tí ojẹ́ wípé wọ́n máa ṣe fún un yín nírọ̀rùn pé, kẹ máa san owó díẹ̀ díẹ̀, tí ẹ bá ti san owó lẹ́ẹ̀mẹta, wọ́n máa gbé wa fún yin. Tí ẹ bá ti wá gbé, ẹ máa wá san owó ìyókù. Ó jẹ́ nǹkan tí ó jẹ́ ìwúrí fún àwọn èèyàn.

Èmi gẹ́gẹ́ bí ẹni kan, wákàtí mẹ́wàá ni máa ń fi ṣe iṣẹ́ ní ojoojúmọ́. Iyoku tun di ọjọ́ keji nitori pé, ayé iṣẹ́ gbọdọ̀ wà, ayé ìsinmi gbọdọ̀ wà. Bí mo bá fẹ́ lọ ra nǹkan náà, máa dìde lọ ra nǹkan torí ẹ, ayé iṣẹ́ wákàtí mẹ́wàá, iyoku máa fi ṣe tọ́jú ara mi boya kí ń fọṣọ ni, kí ń wẹ̀, kí ń sùn, kí n fi sí mi.